Aṣọ funfun tó jẹ́ gínì ni mo fẹ́ràn wọ̀, wọ́n tún wa rán ni natiifu, àwọn lẹ́yìn rẹ̀ náà mo laiki mo fẹ́ràn láti máa wọ aṣọ oníkọ́lo eléwé tí àwọn eebo ń pè ní gírìn, mo fẹ́ràn láti máa wò eyun naa àti aṣọ èyí tan maa ń fi aró sí.

Ọ̀pọ̀lọpọ̀ gbà láàárọ̀ ni mo máa ń fọ ọkọ̀. Àmọ́ ìgbà tí ènìyàn bá ṣe ráyè, ìgbà tó tún da tí mo n tu máa fi fọ ọkọ̀ ni ní ìrọ̀lẹ́ ìgbà òòrùn ó ti lọlẹ̀. Ọkọ̀ ó dùn fọ̀, ṣe pé gbígbẹ rẹ kò ní yóò gbẹ gbẹ, atẹ́gùn, atẹ́gùn tí wọ́n fẹ́ ní yóò gbẹ omi tó wà lára rẹ̀ gàn.

Àn, ìjafáfá àti ìfarasisẹ́ ni tí èèyàn máa ń wò ní òṣìṣẹ́ tó bá ní ìmọ̀ nípa ohun tó fẹ́ ṣe tó dẹ̀ tún jafáfá tó dẹ̀ tún farasisẹ́. Hhen, àwọn tí èèyàn máa ń wò níbi àwọn òṣìṣẹ́ ni. Tí o bá lọ gba ẹni tí ò jafáfá a máa lè wan ó.

Tí ẹ̀yan bá fẹ́ ní èrò tuntun, ẹ̀yán gbúdọ̀ lọ jókòó sí ibi tí ó ti sáriwo, ni bí i abẹ́ igi àbí ibi tí ó ṣà ti sáriwo sà Tí èèyàn sì ní maybe tea tí èèyàn n mu, igba yen orí ò ní gboná, èèyàn o farabalẹ̀ ronú láti mú nǹkan tuntun jáde.

Lójoojúmọ́ wákàtí mẹ́san mo ń fi ń ṣiṣẹ́ iṣẹ́ alákòwé náà, àmọ́ lẹ́yìn igba yen naa, lẹyin wákàtí mẹ́san náà tí eeyan ti parí íyùn ni a tún lè bọ́ sí ìdí iṣẹ́ mi tó jẹ́ ẹsi taara ẹni gan wákàtí mẹ́san.

Ọ̀wọ̀ ọ̀tún àti ọ̀wọ̀ òsì méjèèjì náà ni mò ń lò papọ̀. A fi tọ ọ̀wọ̀ ọ̀tún jẹun, tòsì a fi ṣe nǹkan ìgbín. Kíni wọ́n fi ọ̀wọ̀ ṣe? Ọ̀wọ̀ ọ̀tún ni wọ́n fi jẹun. Ọ̀wọ̀ òsì nǹkan ìgbín ni wọ́n fi ń ṣe.